Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù kò kí ń ṣe ẹyọ kan. Ní paapaa méjì ni. Ìkíní ni eré sísá, ìkejì ni lílúwẹ̀ẹ nínú omi. Gẹ́gẹ́ bí láti kékeré mi ni mo ti fẹ́ràn eré ìdárayá. Ìgbà tí mo wà níí, tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo máa ń ṣe eré ìdárayá. Eré sísá ni mo máa ń ṣe. Eré sísá. Ṣùgbọ́n mi ò ṣe lọ́pọ̀lọ́pọ̀ nígbà tí mo wà níí, mi ò ṣe ọ̀pọ̀lọpọ̀ eré sísá nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo kan ṣe díẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo wá wọ ilé ìwé gíga, èyí tí a mọ̀ sí secondary school ní, ìlú-- Orílẹ̀-èdè Nàìjíríà, mo wá bẹ̀rẹ̀ eré sísá. Nígbà yẹn, mo fẹ́lẹ́ gan-an. Mi ò ń ṣe ohun tó ṣọ́ra nígbà yẹn. Bẹ́ẹ̀ ni màá máa sáré lẹ́ẹ́lẹ́ẹ́lẹ́. Mo fẹ́ lè wà ní gbogbo eré nígbà yẹn Èmi mo máa ń gbé ipò kíní. Màá sáré, màá gbé ipò kíní. Nígbà tí mo wà ní, kíláàsì kìnní ilé, ilé, ilé ẹ̀kọ́ gíga. Mo tún má-- yàtọ̀ sí yẹn, mo tún máa ń fo. Ṣùgbọ́n mi ò fi tára tára fẹ́ràn fífọ̀. Ṣùgbọ́n wọ́n fi mí sí fífọ̀ torí wípé mo ga. Torí pé mo le sáré, wọ́n tun fi mí sí fífọ̀ náà. Àwọn eré tí má, tí mo dẹ̀ máa ń sá nígbà yẹn, mo máa ń sá, mo máa ń ṣe eré ìdárayá, eré sísá tó jẹ́ pé o ní ọ̀nà gígùn àti, ọlọ́nà kúkúrú. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sá. Ni, níbẹ̀rẹ̀ mo gbé ipò kíní. Ṣùgbọ́n bí mo ṣe wá, níí, ní kíláàsì kìnní tí mo wà nígbà yẹn, mo gbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn nítorí pé mo mọ eré sá. Inú mi dùn lásìkò yẹn o. Mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn gẹ́gẹ́ bí ẹni tó lè sáré. Mo ti ẹ máa ń ní àfú, mo máa ń rò pé ti n bá dàgbà, eré ni mo fẹ́ máa sá. Ó pẹ̀lú nnkan tó wù mí láti ṣe nígbà tí mo wà ní ọmọdé. Ṣùgbọ́n bí kíláàsì, bí mo ṣe ń dàgbà sí, mi ò fi bẹ́ẹ̀ wá sáré mọ́. Lásìkò yẹn mo sáré débi wípé, àh! Ẹni kan tó jẹ́ alá-- tó wà, tó jẹ́ alákòóso eré ìdárayá ní, ilé ìwé mi, òun gan sọ pé kí ló dé ọmọ yìí nìkan? Because oríṣì-- lásìkò yẹn oríṣìíríṣìí eré ni mo máa ń sá o. Mo dẹ̀ wà ní, mo fẹ́ wà ní gbogbo eré ní mo wà. Nígbà yẹn gbogbo ni mo ń ṣe. Lílúwẹ̀ẹ́ nínú omi. Mi ò lo-- mo, mo kí, mo lúwẹ̀ẹ́ n nú omi rí lẹ́ẹ̀kan. Ọ̀rẹ́ mi kan ló mú mi lọ sí-- ìgbà tí mo wà ní yunifásítì, tí mo wà ní ìpele kẹrin. Mo sọ fún ọ̀rẹ́ mi pé kí n tó fi school ìlẹ̀, kí n tó fi ilé ìwé ìlẹ̀, ó wù mí ki n mo bọ́n ṣe n lúwẹ̀ẹ́ nínú omi. Ọ̀rẹ́ mi wá ní òk, ṣé mo ní owó ká jọ lọ. Ó wá mú mi lọ sí ìbi tàn sí lúwẹ̀ẹ́. Ọjọ́ kan péré náà ni mo fi gbìyànjú láti lúwẹ̀ẹ́. Mo rí pé kò rọrùn. Ṣùgbọ́n tí ń bá, nǹkan tó, nǹkan gan gan tó jẹ́ kí n fẹ́ràn lílúwẹ̀ẹ́ nínú omi gẹ́gẹ́ bí eré ìdárayá ni Olimpíìkì. Ìdíje Olimpíìkì tó máa ń ṣe. Àh! Mo fẹ́ràn láti máa wo àwọn tó ń lúwẹ̀ẹ́ nínú omi. Ó máa ń dùn mọ́ mi. Máa ń dùn mọ́ mi gan-an. Ni, ní ṣókí, màá sọ wípé eré ìdárayá méjì ni mo ní ìfẹ́ sí ju. Eré sísá àti lílúwẹ̀ẹ́ nínú, nínú omi. Mo lè rò wípé ìdáhùn mi ó kún ojú wọn. Ẹ ṣeun.

Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, ṣe o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn gẹ́gẹ́ bí Krìstẹ́nì. Àti kékeré, mo gbọ́njú bá lè lọ sí ilé ìjọsìn ni láti kékeré. Ìbẹ́ l'àwọn òbí mi máa ń mú mi lọ ní gbogbo ọjọ́ Sunday. Kò sí ọjọ́, ṣàṣà lọ́jọ́ Sunday táà kí n lọ sí ilé ìjọsìn nígbà tí mo wà ní kékeré. A lọ oríṣiríṣi ilé ìjọsìn gẹ́gẹ́ bí ọmọdé. Wa ni ilé ìjọsìn, ilé ìjọsìn tí mo mọ̀ pé a ti bẹ̀rẹ̀ ni wọ́n ń pè ní CAC, Christ Apostolic Church. Lẹ́yìn rẹ̀ lakúró ńbẹ́ là lọ sí ilé ìjọsìn tí wọ́n mọ̀, tí a mọ̀ sí Deeper Life. Lẹ́yìn Deeper Life yẹn, la wá bẹ̀rẹ̀ sí ní lọ sí Redeemed Christian Church of God. Ìjọ Ìràpadà. Redeemed yẹn la wá lọ, lọ, lọ, lọ, lọ gẹ́gẹ́ bí, ṣùgbọ́n ní gbogbo church, ní gbogbo church tí a lọ ní kékeré, Redeemed yẹn ni mo fẹ́ràn jù ní kékeré. Nítorí wípé, ọjọ́ tá, ọjọ́ tá kọ́kọ́ lọ gẹ́gẹ́ bí ọmọdé, wọ́n fi mí sí ibi táwọn ọmọdé máa tí ń jọ́sìn. Aah, wọ́n tọ́jú wa akọrin oríṣiríṣi tí ó dè rí bẹ́ẹ̀ ní ilé ìjọsìn tí mo ti ń bọ̀. Akọrin oríṣiríṣi, wọ́n tún fún wa ní cake, wọ́n fún wa ní, àwọn pọ́ńgilá, sweetie, biscuit. Ó ṣe àdùn mọ́ mi gan. Ìgbà tá a dé ilé, yàtọ̀ sí yẹn, wọ́n dẹ̀ máa ń ní church, ní ilé ìjọsìn Redeemed yẹn, wọ́n máa ń jó, wọ́n máa ń, ayọ̀ wọn máa ń kún. Bàá ṣe bẹ́, so, ẹ̀, ìgbà tá a wá dé ilé, bàbá mi wá ní, "ṣé a fẹ́ràn?" Wọ́n bi èmi àt'àwọn àbúrò mi pé ṣe a fẹ́ràn ilé ìjọsìn tí a lọ yẹn. Mo ní mo fẹ́ràn rẹ̀. Ilé ìjọsìn yẹn náà mo dẹ̀ ń lọ títí di òní. Ọkọ̀ tí mo fẹ́ náà, Ìrù, Ìjọ Ìràpadà tí a mọ̀ sí the Redeemed Christian Church of God náà lọ kọ mí lọ. Ó là dẹ̀ ṣe ń lọ di òní. Ará wọn, ní ìgbà tí mò ń dàgbà, ará wọn yẹ kí n láì kí ilé ìjọsìn ni ijó tó máa ń jó àti àwọn ohun tí wọ́n máa ń kọ. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, ah, tí mo, mo wá ní òye sí i, mo wá mọ̀ wípé ilé ìjọsìn ò fi bẹ́ẹ̀ wà fún ijó jíjó láti mú inú ara wa dùn. Bí kò ṣe wípé láti sin Ọlọ́run. A lọ bẹ̀ láti lọ fi oríṣiríṣi aṣọ tí à ń wọ̀ ká lọ fi máa han àwọn èèyàn. Bí kò ṣe ká lọ sin Ọlọ́run tó dá wa sí ilé ayé. Ìgbà tí mo kéré, èmi rò pé ah church wà fún pé ká múra, kí gbogbo ẹ̀dán ká ṣá lọ ká, ká rẹwà. Mo rò pé nǹkan tí ilé ìjọsìn wà fún níyẹ́n. Ṣùgbọ́n mo ṣe ń dàgbà, mo wá mọ̀ wípé ilé ìjọsìn wà fún pé ká lọ bẹ́, ká lọ yin Ọlọ́run, ká lọ gbọ́rọ̀ Ọlọ́run tó máa yí ayé wa padà. Ǹǹkan tí ilé ìjọsìn wà fún gań-gań-gań ni yẹn. Kò sí fún àríyá, kì í ṣe ilé àríyá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dẹ mọ̀, wọ́n ò mọ̀ gbogbo ilé yìí. Wọ́n gbàgbọ́ wípé ilé ìjọsìn wà fún ijó àti pé ká mọ́ inú ara wa dùn. Nísìyí, nísìyíh tí mo ti dàgbà, tí mo ní òye nípa Ọlọ́run àti ǹkan tó Ọlọ́run fẹ́ ká máa ṣe, mo wá ní ìgbàgbọ́ wípé èmi gań-gan ni ilé ìjọsìn. Kì í ṣe, èmi gań-gan ni ilé ìjọsìn tí Krístì ń gbé inú mi. Èmi gọ̀ń-gọ̀n, ilé ìjọsìn kì í ṣe, kì í ṣe, ẹ́, ilé. Bíbélì mi ló jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run dẹ̀ ló rán mi lọ́wọ́ láti ní irú òye yẹn. Ọlọ́run dẹ̀ ń rán mi lọ́wọ́ lójoojúmọ́ sí i. Sí ìbéèrè yìí mo máa ń lọ ilé ìjọsìn. Mo dẹ̀ lérò wípé ìdáhùn mi sí ìbéèrè yìí pé ó kú ojú wọn, èṣe gidigan ni.